Sùúrù jẹ́ òun tí Yorùbá tó máa pẹ́ sùúrù ni a tẹ́mọ́ra. Ẹni tí ó gba tó gba tí ó ti ara rẹ fà rábalẹ́ tí máa ń ṣe tí máa ń fún ara ẹni àkọ́kọ́ láti rí láti rí i dájú pé òótọ́ ni nǹkan kí ó tó kó tó gbé igbeṣẹ́. Élèyìí ni à ń pè ní sùúrù àbí tí ẹni tí ó gba egbin mọ́ra.

Ọbẹ̀ ilá jẹ́ ọbẹ̀ kan tí ó gbajúmọ̀ ní ìlú Yorùbá tó sí dára púpọ̀ tí àwọn onímọ̀ ìlera sì máa ń sọ fún wa pé ọbẹ̀ ilá ò dára, ó máa ń ran ẹni lọ́wọ́ láti, láti se, láti dènà àwọn àìsàn inú. Eleyi ló jẹ́ kí ọbẹ̀ ilá kò dára kó sì gbajúmọ̀ gidi gan an. Àwọn, ilá sì jẹ́ ọbẹ̀ kan tó jẹ́ pé wọ́n má ń fi jẹ oríṣiríṣi oúnjẹ gẹ́gẹ́ bí àmàlà, iyán, wọ́n fi ń jẹ ẹ̀bà, ẹ̀bà, wọ́n ma ń fi jẹ ẹ̀bà dáradára.

Láti ilé mi dé pópónà, bí mo bá jàde láti ilé mi, n o kan ilé ìjọsìn Anglican lẹ́yìn ìgbà náà, mo ó tẹ̀síwájú ó sì ka ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan lẹ́yìn ìgbà náà, tó bá tẹ̀síwájú n o kan gbọ̀ngàn jẹun kan lẹ́yìn ìgbà náà, n o kan títí eleyi ní bí àwọn ǹkan tí yóò sì gbà wọn tó ìṣẹ́jú mẹ́jọ láti ilé mi sí pópónà.

Mo ma ń fọ eyín mi ní ìgbà mẹ́ta lójúmọ́, ojoojúmọ́. N ó fọ̀ ní àárọ̀ nígbà tí mo bá jẹun, n ó fọ̀ ní ọ̀sán nígbà tí mo bá jẹun ọ̀sán tán, n ó sì fọ̀ ní alẹ́ nígbà tí mo bá jẹun alẹ́ tán. Ẹ̀ẹ̀mẹta ni mo máa ń fọ eyín mi nítorí àwọn onímọ̀ ìlera máa ń gbá wa nínà jù láti máa fọ eyín wa lóòrèkóòrè láti fi pín wọ láti fi dìdi náà àwọn aiṣan tó lè jẹ tó lè tó lè wá láti eyín àbí láti ẹnu.

Iṣẹ́ tí àwọn ọmọdé ń ṣe nílé ó pẹ́ ó pọ̀ lóríṣiríṣi. Àwọn ọmọ bá àwọn òbí wọn, àwọn òbí wọn máa rán wọ́n ṣe láti lọ ra ǹkan wá, tó sì jẹ́ pé nígbà míràn àwọn ọmọ rán wọ́n ní iṣẹ́. Wọ́n a ní kí wọ́n bá wọn já ẹ̀fọ́, nígbà míi wọ́n á ní kí wọ́n bá wọn já ewédú, nígbà míràn wọ́n á ní kí wọ́n bá wọn nu ilé àti lẹ nú ilẹ̀ tàbí kí wọ́n bá wọn gbálẹ̀. Àwọn eleyii ní iṣẹ́ tí àwọn ọmọ kéékèèké máa ń ṣe ní ilé fún àwọn òbí wọn.

Abúlé tí ìdílé wa ti wá wọ́n ma ń pè ní Ìkòyí, Ìkòyí ni wọ́n máa ń pè abúlé tí ìdílé wa tí ò tí ìdílé wa ti wá sí ìgboro, tó sì jẹ́ pé ó ti pẹ́, ó ti pẹ́ gidi gan, tí a gbọ́ nínú ìtàn wípé àwọn bàbá nlà bàbà wa, wọ́n wá síbi tí a wà lónìí láti Ìkòyí. Ẹni tí ó sì wà, tó wà níbẹ̀, àwọn tó wà níbẹ̀, ọ̀pọ̀lọpọ̀ wọn ò sì láyé mọ́, wọ́n ò sì láyé mọ́. Ìgbà tó tìí ṣẹlẹ̀, wọ́n ni ó ti lé ní ọgọ́rùn ún ọdún mẹ́ta tí àwọn baba ńlá bàbà wa ti kúró ní ìlú tí, ní ìlú Ìkòyí wá sí ìlú tí a wà nísìnyí.

Fífi òhùn ránṣẹ́, ó jẹ́ ọ̀nà kan tí ó dára láti ba awọ̀n ènìyàn-- láti fi, láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ nítorí pé wọn ó gbọ́ ǹkan tí ó ń sọ yé kẹ́tẹ́kẹ́tẹ́. Ó yàtọ̀, ó dára jù ká lo lẹ́tà, ká fi lẹ́tà ránṣẹ́ lọ nítorí pé fífi òhùn ránṣẹ́ ó jẹ́ ọ̀nà kan láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ tí wọ́n o sì gbọ́ ǹkan tó ń sọ yé dáradára. Ó yàtọ̀ sí lẹ́tà tí ó jẹ́ pé o lè tú sí ǹkan mi tí eyan bá fi á mọ́ si.

Mo mọ si sinmi lẹ́yìn ọjọ́ tí ó rẹ̀ mí, wọ́n ní pé wọn tó bá ti rẹ̀ mí wọn ó lọ sí wọn ó sinmi tó jẹ pé mo sì le sinmi fún ọjọ́ mẹ́ta àbí ọjọ́ mẹ́rin nígbà tí mo bá tí ó bá rẹ̀ mí tó sì mọ̀ n gbà mi tó wákàtí méjì méjì kí n tó sinmi. Ìgbà yìí ní àwọn tá ń tá n jo sinmi, èmi làwọn àtàwọn ọ̀rẹ́ mi làjọ mó n sinmi. Oun ti a ti ti o n, ti o n ran wa lowo láti sinmi ni ki a ri ibi ti o dake rooro láti sun, eleyi yóò ran wa lowo láti tètè sinmi.

Èèyàn tí ó wà ní agbègbè mi yóò tó ẹgbẹ̀rún márùn ún èèyàn ni ó wà ní agbègbè mi tí a ṣe, tí a pọ̀ gidi gan an. Àmọ́ ẹni tí mo mọ̀ nínú gbogbó ẹgbẹ̀rún márùn ún yìí, mi ò lè mọ̀ ju mi ò lè mọ̀ ju èèyàn àádọ́ta lọ nítorí pé mo jẹ́ ẹnìkan tí n ò kí ń káàkiri, tó sì jẹ́ pé mo, inú ilé ni mo ma ń jókòó sí, orúkọ tí mo, àwọn tí mo mọ orúkọ wọn yóò tó ogún àti mẹ́fà.

Mo ní aṣọ wíwẹ̀, nítorí aṣọ wíwẹ̀ yìí ohun ni wọ́n ó wọ̀ nígbàtí mo bá lọ sí ara ìwẹ́, ilé ìwẹ́, ìbẹ́ ohun ni wọ́n ó wọ̀ sí ara, tí ó sì jẹ́ pé nígbàtí mo bá tún wẹ̀ tẹ́náà ohun ni wọ́n ó wọ̀ padà sí inú ilé. Aṣọ wíwẹ̀ dára, àmọ́ ọ̀pọ̀lọpọ̀ èyàn kò ló nínú aṣọ wíwẹ̀, ní tí a máa mo ní aṣọ wíwẹ̀ dáradára.

Ọ̀rọ̀ tí a máa ń sọ nígbà tí mo bá ń kí eyan ku oríire, oun ní kí n sọ ọ̀rọ̀ àjọyọ̀, kí n bá ẹni náà yọ, kí n sì gba làdúrà fún pé oríire náà yóò kalẹ̀. Ọ̀nà yìí ni ọ̀nà tí a mọ̀ nígbà kí àwọn eyan ku oríire nílẹ̀ Yorùbá. Ẹnikẹ́ni tí ó bá ti ṣe oríire, a ó báa yọ, a sì ṣe àdúrà fún kí oríire náà kó bá a kalẹ̀. Ohun tí a sì fi kún ni pé kí a sọ fún ẹni náà kí ó má gba pé ọ̀nà tó tọ̀ láti ṣe oríire náà.

Orin gbígbo jẹ́ ǹkan tí ó dára, torí àwọn ọ̀pọ̀lọpọ̀ ayé máa ń gbọ́ láti múra wọn lára yá ní orin, ní orin. Idí tí mo sì máa ń gbọ́, mo máa ń gbọ́ orin ní ilé, mo sì máa ń gbọ́ orin níbi iṣẹ́. Bí mo ṣe yàn àwọn orin irú orin tí mo ma gbọ́ láàyò, òun ni irú àwọn orin tí ó le fún ní ọgbọ́n òye àti, àti tí wọ́n le fún ní ọgbọ́n òye àti láti, àti gbogbo àti ìṣíma. Lo ni ranran, àwọn orin ti mo ma gbo le leyi pẹ̀lú àwọn akegbe-mi.

Ọkọ ti a máà n gun losi ìlú wa o jẹ àwọn ọkọ kan ti wọn ti gbo gidigan nitoripe abúlé wa. Abúlé kẹ́ẹ̀hin tí ọ̀nà bẹ̀, tí ó dára pàápàá, tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ tí ó wà ń bẹ, àwọn ọkọ̀ náà wọn kò ràbọ̀ sí ẹ̀jẹ̀ tuntun, kò ní pẹ́ tí wọ́n fi bá jẹ, oko ti koni pe to fi bàjẹ́ amò tí o ba je koni pe ti o fi bàjẹ́ eleyii náà fa tí àwọn ọkọ ti o dára ti ko kin fe losi ìlú wá. Àwọn ọkọ̀ tí ó ti, tí wọ́n ti gbó ni a máa ń wọ̀ lọ sí ìlú wa, tó sì jẹ́ pé owó amọ́ owó rẹ̀ ó pọ́kú kì í ṣe iye kan tí ó pọ̀, bí ó, bí inú rẹ̀ ṣe rí, ó jẹ́ wọ́n, ó máa ń fún díẹ̀ nítorí àwọn èrò tí máa ń kó wọ́n pọ̀ ju iye tí ọkọ̀ yẹn, ọkọ̀ yìí lè kó lọ.

Ọjọ́ àná bá tó lọ, iṣẹ́ pọ̀ fún mi gidi gan gan, tí mo ṣe iṣẹ́ wákàtí mẹ́wàá, wákàtí mẹ́wàá gbáko tí ó bẹ̀rẹ̀ ní àti ago méjì àárọ̀ tí mo sì dúró níbí ago mẹ́jọ alẹ́. Eléyìí ló jẹ́ ọjọ́ kan tí mo ṣe iṣẹ́ tó pọ̀ gan, tó sì jẹ́ pé òun tí mo ní láti ṣe ni pé ìkan nínú àwọn onibara wa ni tin lọ sí ìrìn àjò ní ogbe iṣẹ́ kan wá fún mi, tí mo sì gbọdọ parí rẹ̀ ní ọjọ́ yẹn. Nítorí pé yìí o rìn ìrìn-àjò ní ọjọ́ kejì ìgbà tí mo sìnmí, nìgbà tí mo tó parí iṣẹ́ yìí.

Lẹ́yìn tó máa n ṣe ìdojumo, ọdún mú ọdún mú ọdún mú dójú òhun sọfitẹ́ẹ̀rì nítorí pé ẹ̀rọ sọfitẹ́ẹ̀rì àwọn sọfitẹ́ẹ̀rì ọ jẹ́ irinṣẹ́ tí a ń lò lórí ọ̀rọ̀ ayélujára to--, lórí ero ayarabiasa ti àwọn eyan n pe ni computer, to si je pe ti eyan o ba se imojudu software, o le se àkóbá fún ero ayárá bí àṣá yẹn tá ń pè ní kọ̀npútà yẹn ó lè ṣàkóbá fún.

Àlọ́ jẹ́ ọ̀nà kan tí àwọn èèyàn máa fi n dá ọmọ kékeré kéékèèké láwọn àgbàlagbà tọ́n fi máa n dá àwọn ọmọ kéékèèké ní ara ya ní ilẹ̀ Yorùbá tó sì jẹ́ ǹkan tí o gbajúmọ̀ gidi gan tó sì ní àkoko tí wọ́n má a ń se e, ìgbà tọ́n má a ń se e, ẹni to maa ń sọ àlọ́ yìí àtàwọn tí wọ́n ń gbọ́ àlọ́ yìí. Ẹni tí ó pa àlọ́ yóò sọ fún un pé "àlọ́ o", "àlọ́ àlọ́ mi lórí" lágbajà àti lágbajà nígbà tí o bá sì pa àlọ́ yìí tán wọ́n ó bèrè ǹi kíǹi ti ohun tí a rí kọ́ àbí ọgbọ́n tí a rí kọ́ nínú àla yìí. Àwọn ohun tí ọ́n maá ń sábà n fi àlọ́ ṣe ni ìkìlọ̀ láti má wúwabú àti kọ́n fì gbè wá níyànjú láti má ṣe ṣe ohun kan tí yóò dára.

Nígbà tí mo bá ní ẹ̀tọ́ kan láti fún yàn ní fún ilé-iṣẹ́ kan àbí fún àwọn èèyàn nígbà tí mo bá ní ẹ̀tọ́ kan, un o pè won, tin bá si pè won, un o kí wọ́n, a kí ra, ta bá si kí ra, un o ṣàlàyé ọ̀rọ̀ mi àbí ẹ̀dun okan mi pẹ̀lú pẹ̀lẹ́, pẹ̀lú pẹ̀lẹ́ àti ìwà-- ìwà tẹríba àti apọnle nítorí pé láti wá ojútùú sí ohùn tó fà ẹ̀dun ọ́kan mi náà.

Ohun èlò tí mò ń lò jù óun ni flour. Flour jẹ́ èròjà kan tó se kókó nípa bread sisẹ́. Eleyi lo fà tí mo fi máa ń lo flour gidi gan, tí a sì máa ń lo flour fún wákàtí mẹ́rin mẹ́rin nígbà mi o mọ̀ n jù bẹ́ẹ̀ lọ nígbà mí ó sì máa ń kere síbẹ̀ ọ̀nà tí ń.

Aago ijí mi, o jẹ́ mo máa ń jí ní aago mẹ́rin, tó ṣe pé mo maa n sùn fún wákàtí márùn ún ó kiri èèyàn. Ìdí leleyi nítorí pé àwọn onímọ̀ ìlera won máa ń gbà wa ni yanju láti sùn dáradára fún ọjọ́ tó pẹ́ díẹ̀ láti ní ìlera tó péye. Ìdí lèleyi tí mo fi sùn ó kere yàn wákàtí márùn ún.

Rárá, n ò ní àwòrán lárá nítorí àwòrán yíyà sí ara, ó lòdì sí àṣà àti ìṣe Yorùbá. Eleyi lo fàdí tí mi o fi ní àwòrán lárá nítorí pé mo jẹ́ ọmọ Yorùbá pàtàkì tí mo sì nífẹ̀ẹ́ àṣà àti ìṣe Yorùbá. Eleyi lo fà tí mo fi ní àwòrán lárá mo rí gẹ́gẹ́ bí ǹkan tí kò dára. Púpọ̀ pàápàá ní fà tí mo fi ní àwòrán rárá.

Ohun tí àkókò òjò náà jẹ́, ó jẹ́ ǹkan tí ó dára láti ní ìmọ̀ nípa bí a ṣe ń lo òhun tí wọ́n máa ń gbọ́ nígbà tí mo bá ń rìnrìn àjò. Ohun ni wọ́n máa ń gbọ́ orin, wọ́n ò kí ẹrọ alágbèéká mi, wọ́n kì í bọ̀ ọ́ tí tó sì máa gbọ́ orin nínú rẹ̀. Mo sì tó bá sì jẹ́ mi ò kí ń jẹun ní ìrìn àjò nítorí òní fẹ́ kí n máa tọ́, kó yá bí kí n máa yí, kí n máa dá motó durò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Eléyi mi o fi ń jẹun nígbà tí mo bá wà ni lakókò lóju onáà.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni àkókò Kérésìmesì. Àkókò Kérésìmesì jẹ́ ìgbà kan tí àwọn èèyàn má ń ṣe-- táa má ń ṣe àjọ̀dún. Òpin ọdún kérésì tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ó wà láti ìlú òkèrè, àwọn ẹbí, àwọn ará, àwọn ojúlùmo, gbogbo wọn wò wá tí a sì máa jẹun, tí a máa mu, tí à máa dána, tí a mari gbogbo àwọn tí a ti ríi ti pé àwọn ọ̀rẹ́ tí a jọ ṣe kékeré, a sì ní àǹfààní láti rí wọn.

Wọ́n sọ àwọn àgbàdí ọgbọ́n pọ̀, ọ̀gbon po ní pé àgbà ní ọgbọ́n, ọmọdé ní agbára. Àmọ́ láti jẹ́ kí àwùjọ dára, àgbàlagbà gbọdọ̀ fi àyíká lẹ́ láti jẹ́ kí ọkọ àwọn ọmọ kékeré àwọn ọmọ àwọn ọ̀dọ́ ní ọgbọ́n àti láti fi jẹ́ pé ó jẹ́ pé wọn ó ríi fí títọ́ wọn sí ọ̀nà láti lo agbára wọn sí fi ṣe nǹkan tí ó dára. Eléyìí ni nǹkan tí ó dára, àmọ́ nǹkan tí yí padà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wọn o gboran si agbalàgbà lẹ́nu mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà náà wọn ò rẹ́, wọn ò fẹ́ fún fún àwọn ọmọ odọ̀ ní ìrànlọ́wọ́ tó péye mọ́.

Gbe wó iṣẹ́ tí mo, tí mo ṣe gbẹ̀yìn, ó jẹ́ wípé ó jẹ́ iṣẹ́ kan tí ó dára púpọ̀ tó sì jẹ́ pé iṣẹ́ tí ó fún mi ní orí yín ni tí inú mi sì dùn ní ọ̀nà tí mo gba ṣe iṣẹ́ náà àti bí mo se parí iṣẹ́ náà. Àmo mi ò tí rí owó iṣẹ́ náà gbà tán títí di òní. Èléyìí jẹ́ nǹkan tí ò jẹ́ nǹkan ìwúrí. Àmo nǹkan tó wù jẹ́ nǹkan ìwúrí fún mi níbẹ̀ ni pé mò kẹ́kọ̀ọ́, mò kọ́ nǹkan tuntun nígbà tí mò ń ṣe iṣẹ́ yìí, tó sì jẹ́ pé iṣẹ́ náà mo rí parí ní dára. Mo rí parí lákòókò ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ìwúrí fún mi.

Ọ̀pọ̀lọpọ̀ ohun ló ti yí padà lẹ́yìn tí ẹ̀rọ ayélujára ti dé, ọ̀pọ̀lọpọ̀ ohun ló ti yí padà. Ọ̀nà bí a ṣe ń kọ́ ẹ̀kọ́, ó ti yí padà, ọ̀nà bí a ṣe ń rajà, bí a ṣe ń tajà, ọ̀nà káràkátà, ó ti yí padà. Ọ̀nà bí a ṣe ń bèrè ara ẹni, bí a ṣe ń bèrè ara ẹni, bí a ṣe ń bá ni sọ̀rọ̀ torí, ó ti yí padà. Gbogbo nǹkan ló ti yí padà. Even, ọ̀nà tí à ń gbà ṣe ohun gbogbo pátápátá ló ti yí padà lẹ́yìn ìgbà tí ẹ̀rọ ayélujára dé.